Lónìí, màá sọ̀rọ̀ nípa ìbéèrè kan tó ṣe pàtàkì gan nínú ayé ìṣò. Báwo ni ìwà ìṣò mi ò ṣe rí? Ìbáṣepọ̀ dáadáa ni ọ̀kan pàtàkì tí ìṣò ń fi ṣe àṣeyọrí. Ẹni tí ó bá ní ìwà dáadáa, irú ìṣò bẹ́ẹ̀, àwọn ènìyàn wọn máa sun mo. Àwọn ènìyàn wọn máa bá ṣe ìdúnàádúrà. Irú ẹni bẹ́ẹ̀, ohun tó sì dájú ni pé yóò tètè ṣe àṣeyọrí àti àmúyagàn láwùjọ, yàtọ̀ sí ẹni tí ó ní ìdàkejì ìwà. Ẹni tí ìwà rẹ̀ ò bá dá, ǹkan àkọ́kọ́ ni pé ó ń lé àwọn ènìyàn jìnnà sí rẹ̀. Yàtọ̀ síbẹ̀, yóò sì tún kó ipalára ba, nítorí pé àwọn ènìyàn wọ́n ò ní le dúró tì wọ́n sì ní fi ọkàn tán. Nítèmi, mo gbà pé ìbáṣepọ̀ nínú ìṣòro gbọ́dọ̀ dá lórí ìgbọ́kànlé àti òtítọ́. Nígbà tí mo bá ń ṣiṣẹ́ pẹ̀lú alábáṣiṣẹ́, oníbàárà tàbí alábáṣepọ̀, mo máa ń jẹ́ kedere nípa ohun tí mo lè ṣe àti ohun tí n kò lè ṣe. Òtítọ́, òtítọ́ ń kọ́ ìgbọ́kànlé. Ìgbọ́kànlé sì náà, ó máa ń mú ìbáṣepọ̀ péye. Ẹlẹ́ẹ̀kejì ni pé ìbánisọ̀rọ̀ kedere ṣe pàtàkì gan nínú ìṣò. Ìṣorò púpọ̀ máa ń wá láti àìsọ̀ dáadáa. Mo máa ń gbìyànjú láti sọ ohun tí mò ń rò ní kedere, kí n sì tún fètí sí ohun tí ẹlòmíràn ń sọ. Nígbà tí ìbánisọ̀rọ̀ bá jẹ́ ojú méjì, ìbáṣepọ̀ máa ń lágbára. Ohun mi tí mo kà sí pàtàkì ni ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀wọ̀. Kò ṣe pàtàkì ipò ẹni nínú ìṣorò. Gbogbo ènìyàn yẹ kí a bọ̀wọ̀ fún. Gbogbo ènìyàn ni ó yẹ kí a pínwọ̀n kí a sì ṣe dáadáa sí wọn. Nígbà tí a bá fi ọ̀wọ̀ hàn, tí a fi ọ̀wọ̀ hàn, ó ń ṣe, ó ń ṣe, tí nígbà tí a bá fi ọ̀wọ̀ hàn, tí gbogbo ènìyàn sì máa ń ní ìtara láti ṣiṣẹ́ púpọ̀. Gbogbo ènìyàn tí a fi ọ̀wọ̀ hàn yìí, gbogbo wọn yìí náà ni wọ́n máa ní àpọ́nlé fún wa. Wọ́n máa gbọ́ wa yé, wọ́n sì máa fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú wa. Pẹ̀lú èyí, ìbáṣepọ̀ dáadáa nínú ìṣorò túmọ̀ sí ìmúra láti yanjú ìjàǹbá ní ọ̀nà àlàáfíà. Ìyapa èrò lè wáyé láàárín ènìyàn, ṣùgbọ́n bí a ṣe ń dojúkọ rẹ̀, bí a ṣe ń yanjú àwọn àṣòro yìí ni yóò pinnu bóyá ìbáṣepọ̀ yóò lágbára tàbí yóò bàjẹ́. Mo máa ń gbìyànjú láti yanjú ìṣò tí ó bá ṣẹlẹ̀ láàárín wa ní ìbànújẹ́ kí, ní ìbànújẹ́ kí ó má lè bá ba ìbájọ̀ṣepọ̀ wa kó má lè bá dàrú. Ohun pàtàkì mi ni ìfaradà àti ìdúróṣinṣin. Kò sí ìṣò tó ń dàgbà láìsí ìpinnu àti ìfaradà. Nígbà mìí, ìbáṣepọ̀ lè dojúkọ ìpéniníjà, ṣùgbọ́n bí a bá ní ìfaradà àti ìmọ̀lára àfọwọ́sọpọ̀, a lè kọ ìbáṣepọ̀ tó péye. A lè kọ ìbáṣepọ̀ tó péye tó máa pẹ́ tètè láéláé. Ní ìparí ọ̀rọ̀ mi, ìbáṣepọ̀ mi nínú ìṣò jẹ́ ti ìgbọ́kànlé, ìbánisọ̀rọ̀ kedere, ọ̀wọ̀ àti ìfaradà. Mo gbà pé bí a bá kọ ìbáṣepọ̀ dáadáa, kí iṣẹ́ ọwọ́ wa yóò jẹ́ kí ó lọ sókè dáadáa bí a ṣe fẹ́.

Ẹ kú dédé wò yí. Màá lónìí máa sọ̀rọ̀ nípa àkòrí kan tó ṣe pàtàkì gan nínú ayé wa lóde òní. Èyí ni bí mo ṣe máa ń dáàbòbò ayé ìkọ̀kọ̀ mi lórí ayé jùjà. Ni ayé tí ìmọ̀ ẹ̀rọ ti gba agbára, a ń lo fóònù, kọ̀m̀pútà àti íńtánẹ́ẹ̀tì fẹ́ẹ́rẹ́ lójoojúmọ́. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ànfàní yìí, ewu kan tún wà tí a gbọdọ̀ ṣọ́ra fún. Ìgbésẹ̀ àkọ́kọ́ tí mo máa ń gba láti dáàbòbò ìpamọ́ mi ni lílò ọ̀rọ̀ àsínà tá ń pè ní password tó lágbára. Ọ̀rọ̀ àsínà yìí, oríṣìíríṣìí nǹkan bí nọ́mbà tó jẹ́, ó máa wà nínú rẹ̀. A máa lo èyí tó jẹ́ òǹkà ti Gẹ̀ẹ́sì, ti alphabet àti àwọn nǹkan bí àmì bí sign tí yóò jẹ́ kí ó fi lè duró dáadáa. To je pé tí àwọn ènìyàn tí wọ́n bá fẹ́ tẹ́ ẹ, wọ́n ò ní lè ronú nípa rẹ̀. Mo máa ń lo àwọn nǹkan tó ṣe pé kò jọmọ́ nǹkan mi bí ọjọ́ orí. Ẹlòmíràn tó bá fẹ́ yàn àyè òwò àmì tí ó lò, yóò lo nǹkan bí ọjọ́ orí rẹ̀, ẹ́, nọ́mbà rẹ̀ àtàwọn nǹkan mìíràn. Èyí toje pé àwọn tó jẹ́ olè wọ́n máa ń tètè ronú nǹkan bẹ́ẹ̀ láti fi ṣe àyẹ̀wò tí wọ́n bá máa lò ó. Mo máa ń lo èyí tó lágbára gan. N kò lo ọ̀rọ̀ àsínà kan náà fún gbogbo ìpamọ́ mi. Ọ̀rọ̀ àsínà mi sábà máa ń ní lẹ́tà ńlá, lẹ́tà kékeré, nọ́mbà àti àmì pàtàkì. Èyí jẹ́ kí ó ṣòro fún ẹlòmíràn láti fọ́ ààbò ìpamọ́ mi. Ẹlẹ́ẹ̀kejì, mo máa ń ṣọ́ra pẹ̀lú ìtànkálẹ̀ alaye ara ẹni. N kò máa ń fi gbogbo ohun tó jẹ́ ti ara mi síta lórí àwùjọ orí ayélujára. Bí àpẹẹrẹ, n kò fi àdíréṣì ilé mi, nọ́mbà ìdánimọ̀ tàbí ìlò owó mi hàn gbangba. Kíkọ́ ohun tó yẹ ká pín àti ohun tí kò yẹ ká pín jẹ́ pàtàkì gan. Mo tún máa ń ṣe àyẹ̀wò ìtọ́sọ́nà ìpamọ́ privacy setting lórí àwọn áàpù àti pẹpẹ ayélujára tí mò ń lò. Èyí jẹ́ kí n mọ ẹni tí ó lè rí ìfiránsẹ́ mi, àwòrán mi tàbí ìròyìn mi. Nígbà mìíràn, àwọn ìtọ́sọ́nà wọ̀nyí máa ń ṣètò ara wọn sí gbangba. Torí náà ó dáa ká tún wọ́n ṣe kí a sì yẹ wọn wò dáadáa síwájú kí a tó máa fi nǹkan sórí ayélujára. A gbọdọ̀ wo gbogbo àwọn nǹkan yi wò. Ohun mìíràn pàtàkì tí mò tún máa ń ṣe, ọ̀pọ̀ ìkọlù ayélujára máa ń bẹ̀rẹ̀ láti inú íméèlì tàbí ìfiránsẹ́ tí a kò mọ ibi tí ó ti wá. Tí mo bá rí ìfiránsẹ́ tí mo pẹ̀mọ́ ibi tó ti wá, mi ò ní fọwọ́ tẹ́ ẹ. Ẹ̀ní tí màá ṣe ni pé màá tètè yọ ọ́ kúrò lórí fóònù mi. Kọ́ mo jẹ́ pé ọ̀nà tí àwọn ọ̀dà fẹ́ gbà láti fi mú mi, iná ni wọ́n gbé wá. Ní ìparí, dáàbòbò ìdáàbòbò ìpamọ́ mi lórí ayélujára kì í ṣe ohun tí a gbọdọ̀ gbà lálàre, kì í ṣe ohun tí a gbọdọ̀ fi rárẹ̀ tàbí kí a fi ojú kékeré mú. Ó jẹ́ ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa àti ọ̀nà láti fi de sá fún àwọn adìyẹ òǹjálè ní orí pápá íńtánẹ́ẹ̀tì. Ẹ ṣe púpọ̀.

Eku déedéè iwoyìí lónìí mà á sọ̀rọ̀ nípa ìbéèrè kan tó ṣe pàtàkì gan fún ìlera wa lójó ojúmọ́. Ìbéèrè náà ni pé omi tó mo máa mu lójúmọ́ báwo ni ó ṣẹ́ pọ̀ tó? Ọ̀pọ̀ ènìyàn máa ń fojú kọ ìbéèrè yìí, sùgbọ́n omi jẹ ápá kan pàtàkì jùlọ nínú ìgbèṣe àyé ènìyàn. Nítẹ̀mí, mo máa ń gbìyànjú tàbí rí ìdájú pé mo mu omi tó péye lójúmọ́. Omi ń rán ara wa lọ́wọ́ ní ọ̀nà púpọ̀, ó mú kíkó ẹ̀jẹ ni dáadáa, ó ń jẹ kí ọ̀pọ̀lọ́ ṣiṣẹ́ dáadáa, ó sì ń rán wa lọ́wọ́ láti tún ẹ̀gbin jáde nínú ara. Bí a kò bá mu omi tó pọ̀, ara wa lè rẹ̀, orí lè yi wa tàbí a lè ní àìlera mìíràn nínú ago ara wa. Tí a bá rí, á rí pé omi ó ṣé koko pupọ̀. Ìkán ninu àwọn eléyìbọ̀, ìkán aninuàwọn ọ̀jọ̀gbọ́n ó sọ pé tí o bá ṣé ṣe kí ẹ̀ẹ̀yàn mú ọmi lítà márùn-ún lójúmọ́, tí o bá ṣé ṣe kí ẹ̀ẹ̀yàn se ìtọ́ sọ́mà èyìí, sùgbọ́n kí ẹ̀ẹ̀yàn má mú ọmi rárá, ẹni ì tó ní isorò jù, ìkán ninu àwọn ọ̀jọ̀gbọ́n ó tún tẹ̀síwájú, ó ní ìwòsàn tó dára ju fára, iná ni omi. Gbógbó àìsàn tó bá wọnú ara, tí ẹnìyàn bá jẹ́ ẹni tó máa ń mú omi dáadáa, yóò rí pé omi yìí dáadáa, kí àìlera ẹ̀kọ́ máa jẹ ara, kọ́ máa bá àwọn nǹkan min ja nínú ara. Ọ̀pọ̀ omi tí ènìyàn mú yóò tètè fa kí ìwòsàn yìí ko lo nínú ara. Láta rá pé àwọn ìdọ̀tí, àwọn fáírọọ̀ṣ tó bá wà nínú ara, wọ́n máa ń kó àwọn ọjọ́. Nígbà tí wọ́n bá ti rí ọ̀pọ̀ omi nínú large intestine, tórí wọ́n bá ti rí i, oun tọ́ máa ṣẹ̀lẹ̀ ni pé ọ̀polopo wọ́n máa ti tọ àìsàn náà dànù. Oun ní ò fi jẹ́ kí a mọ̀ pé nǹkan kan oo ṣe wá. Mò ń sábà bẹ̀rẹ̀ ọjọ́ mi pẹ̀lú ife omi kan kí ara mi lè jí dáadáa lẹ́yìn òrun. Ní gbogbo ọjọ́, mo máa ń rán tí láti mu omi ní gbogbo ìgbà, kìí ṣe pé mo dúró de àṣìkò tó ń gbẹ́ bá mi pa mí. Èyìí ṣe pàtàkì nítorí pé nígbà mìí ara wa tí bẹ̀rẹ̀ síi nílò omi ṣáájú kí a tó rí ìmàlàrá òun gbẹ. Mò tun mo pé ìyẹ omi tí ènìyàn gbọ́dọ̀ mu le yatọ̀ sí ara wọn, gẹ́gẹ́ bí ara ẹ̀nìyàn tí ó bá ṣẹ̀gbà. Nínú tí à ń pè ní sọ́mà àti wíntà, àwọn mìíràn wọ́n máa ń lo omi. Omi yìí ó sì jẹ́ nǹkan tó hẹ́ pé wọ́n máa ń fi ṣe ìyán gan. Àwọn mìíràn wọ́n ṣe ìdíje látara omímimu tí ó sì jẹ́ pé ó nílò fún ara tó pọ̀. Mò tọ́ má pé ìyẹ omi tí ènìyàn gbọ́dọ̀ mu ó yatọ̀ sí ara wọn. Ní ìparí, omi tí a mu lójúmọ́ gbọ́dọ̀ tó nítorí omi jẹ ìpèlárà ìlera. Ìbí tí a bá mú omi dé iná ni yóò sọ àfihàn ìyẹ àìsàn tí a máa tọ̀ jáde nínú ara.